A máa ń pín owó ní àárín wa gẹ́gẹ́ bí iṣẹ́ olúkálúkú bá ṣe wà sí, àti gẹ́gẹ́ bí ọjà olúkálúkú bá ṣe wà sí. Owó ṣíṣe jẹ́ ohun tí ènìyàn gbọ́dọ̀ fi àkọ́ṣẹ́ tí ó sì gba ọpọlọ gbídí.

Bẹ́ẹ̀ni, inú ìpàdé àfojúsùn títà, Ona tí ó wu olukaluku ni ó ń bá ṣe òwò. Bí olukàlùkù bá ṣì ṣe pé igbá ẹ, òun ni won se máa bá pè é. Ẹni tí ó bá jára mọ́ṣẹ́ yóò rí èrè tó pọ̀, yóò sì ta ọ̀pọ̀lọpọ̀ ọjà.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì pọ̀, ṣùgbọ́n èyí tí ó ṣe pàtàkì jù ó ń ni ẹ̀rọ ayára bíi àṣàrà, èyí tí wọ́n fi ń polówó ọjà ní orí afẹ́fẹ́ àti èyí tí a fi ń bá àwọn olùbárà sọ̀rọ̀. Ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀

Kọ́kọ́rọ́ jẹ́ ohun àṣírí èyí tí èyan ogbọdọ̀ fi sí ibi tí ọ̀pọ̀lọpọ̀ atiri. Kọ́kọ́rọ́ ni ohun tí a fi ń ti ilẹ̀kùn àwọn ilé-iṣẹ́ yálà, yàrá wa ni, àbí ẹnu gate àbí ilé iṣẹ́ wa àbí ọ́fíìsì wa àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìbí tí ó bá fi ọkan bàlẹ́, ohun náà ni a lè fi sí, a kàn lè fi sí, a lè fi sí ibi tí ó.

Oúnjẹ jíjẹ jẹ́ ọ̀nà tí a ń gba fún ara wa ní okun àti agbára, àti ọ̀nà tí a ń gba ada lafẹ́ àpadà àti ìjípépé sí ẹ̀yà ara wa. Kí a jẹ oúnjẹ tí ó ní ànfàní lásìkò. Ó jẹ́ ohun tí ó má ń sé ara wa lóre gidi gan. Ṣé mo fún ọ láti máa jẹun?